Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ó jẹ́ oúnjẹ tí a mọ̀ mọ́ àwọn Yorùbá ní orílẹ̀ èdè Nàìjíríà. Àwọn tó fẹ́ràn láti máa jẹ iyán jù ni àwọn ará Ekiti State àti Ondo State ní region Nàìjíríà. So láti gun iyán, a máa kọ́kọ́ gé iṣu. A á bẹ iṣu sí orí iná, a á sè é. Tí iṣu náà bá ti jinná, a máa tú sínú odó. Ǹkan tí àwọn olóyìibo máa ń pè ní mortar and pestle. Tí a bá ti tú iṣu náà sínú odó, wọn a máa gun. Wọn a gun títí yóò fi rọ̀. Títí tó máa fi smooth tí ó dẹ̀ máa fi rọ̀. Lẹ́yìn yẹn náà, wọ́n á pọn sínú abọ́ tàbí inú ọra. Láti se ọbẹ̀ ẹ̀gúsí, wọ́n máa lọ ẹ̀gúsí náà nígbẹ́rẹ́fu. Wọn á fi omi pò. Wọn á dín pẹ̀lú epo nínú pot. Wọn á fi ẹran, ẹja àti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí i. Wọn á fi ata àti tòmátósì sí i pẹ̀lú. Wọn á fi ẹ̀fọ́ sí i. Wọ́n á dè é, wọ́n á jẹ́ kí ó jinná papọ̀. Tó bá dẹ̀ ti jinná, wọ́n á bu sí ẹ̀gbẹ́ iyán tí wọ́n ti gùn. Bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣe máa ń prepare iyán àti ọbẹ̀ ẹ̀gúsí.

Mi ò lè ka oyè ọjọ́ ìsinmi tí mo máa ń ní ní ọdọọdún torí wípé akẹ́kọ̀ọ́ ni mí ní yunifásítì. Wọ́n máa ń fún wa ní ọlidé, ọlidé tí wọ́n dẹ máa ń fún wa ní ọdún ni bíi ọlidé ọdún tuntun, ìyẹn New Year tàbí àti ọlidé Easter ti àyájọ́ àjíǹde Jésù. Ọdún àwọn Mùsùlùmí bákan náà bíi ọdún ẹlẹ́yá, ọdún Ramadan. Wọn máa ń fún wa ní ijọ ìsinmi, ijọ Kérésì pẹ̀lú a máa ní ìsinmi náà.

Àwọn ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí epo náà bá ti lọlẹ̀, tí indicator bá ti tàn ní dashboard wípé epo ti fẹ́ tán tàbí tí n bá fẹ́ rin ìrìnàjò lọ sí ọ̀nà jíjìn ni mo máa ń ra epo sí tàbí tí n bá kàn fẹ́ gbé jáde, màá ra epo sí, màá tọ̀p ẹ up.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa ka àwọn ìwé tó jẹ́ ránpẹ́ àti eléyìí tó jẹ́ gígùn. Mo máa ka novel dáadáa. Àwọn ẹ̀yà tí mo máa ń ka ó dílẹ̀ pẹ̀lú bí i thriller, horror, psychology, mystery, àti action.

Ìsinmi oúnjẹ mi kò kín gbà ju ọgbọ̀n ìṣẹ́jú lọ torí wípé mi ò ní àyè púpọ̀ láti máa jẹun ní ọ̀sán. Ni ibi iṣẹ́ wa lẹ́yìn ìṣẹ́jú márùndínlógún ta fi jẹun, ìṣẹ́jú márùndínlógún tó kù a fi na sẹ̀, a fi na apá, gbogbo ìṣẹ́jú tí wọ́n máa ń fún wa kò kọjá ọgbọ̀n ìṣẹ́jú lọ ní ojoojúmọ́

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó yẹ kó pọ̀ tó lítà kan sí lítà méjì. Torí wípé mo jẹ́ èèyàn tó máa ń mu omi gan. Tí bá jẹun, mo máa ń mu omi gidi. Lẹ́yìn oúnjẹ, màá tún mu omi. Tí bá rìn lọ sókè tí mo rìn padà wá, mo máa mu omi díẹ̀. So mi ò kí ń wọn gbogbo omi tí mo máa ń mu ní ojoojúmọ́. Ṣùgbọ́n mo mọ̀ wípé ó máa lé ní lítà kan omi tí mo máa ń mu. Àsìkò ọyẹ́ àti òrù la dẹ̀ tún wà yí, òǹgbẹ máa ń gbẹ mí gidigan, torí náà mo tún máa ń mu omi si.